Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni, um, tí n bá ti ní nǹkan tí mo fẹ́ ṣe, mo máa ń lọ orí ìtàkun àyélujára. Máa wo gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní, um, tó ń ṣẹlẹ̀ nbẹ̀. Máa wo gbogbo nǹkan tí, tí mo le dáwọ́ lé ní, um, tó, tó súnmọ́ èrò tí mo ń wá. Tí n bá ti wá kó bi mẹ́ta, tí n bá ti ṣa bi mẹ́ta abi mẹ́rin jọ, màá ṣẹ̀ṣẹ̀ wá mọ ró nǹkan tí mo fẹ́ ró, tí màá fi mú nǹkan tuntun jáde.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ ní DevOps, à ń pè ní develop-- development, eh, development operations ní èdè gẹ̀ẹ́sì. So nǹkan tí ta-- tí wọ́n máa ń ṣe ni àwọn DevOps engineer jẹ àwọn tó mọ́ ń, tó mọ́ ń, eh, deploy applications táwọn developer bá ṣe. So wọ́n máa ń deploy nínú cloud yẹn, ehm, òfurufú. Ẹ̀he ẹ. So nǹkan tí mo fẹ́ kọ ni.

Ère ìdárayá tí mo fẹ́ràn jù lọ ní eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ère ìdárayá tí mo fẹ́ràn lọ, tí mo fẹ́ràn jù lọ ní eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. À, klọ́ọ̀bù tí mo, tí mo fẹ́ràn jù ní FC Barcelona. Player tí mo like jù ní Lionel Messi Andres Coutinho.

Orin tí mo fẹ́ràn jù ni orin gospel táwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní gospel music. Ànídí tí mo dẹ̀, tí mo dẹ̀ ṣe fẹ́ràn rẹ̀ gidigidi lọ́pọ̀lọpọ̀ ni pé gospel music jẹ́ orin tó ń gba ọ̀pọ̀lọpọ̀ am àkíyèsí.

Èmi kò ní aṣọ wíwẹ̀, ìyẹn tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní swimming trunk. Mi ò ní, mi ò dẹ̀ kí n lọ sí, um, mi ò ní ṣeré lọ sí ibi omi.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rí, but àgọ́ tí mo lọ ni àgọ́ ọlọ́pàá ní ọdún mẹ́wàá sẹ́yìn. Kíni kan ṣẹlẹ̀ ní ibi tí mo ti ń ṣiṣẹ́ nígbà náà, àwọn adigunjalè wá sọṣẹ́ níbẹ̀. Wọ́n kó owó lọ. Àwọn tó ní ilé iṣẹ́ òún wá ní kí gbogbo wa ká gba lọ sí àgọ́ ọlọ́pàá kí wọ́n lọ gba kọ́lọfùrún wá wá ní ẹnu wò.

Tábìlì iṣẹ́ mi ó fẹ́ gan-an, and ìdí tí tó ṣe fẹ́ ni, mo ní ìwé lọ́pọ̀lọpọ̀ yanturu lórí tábìlì, mo sì ní ẹ̀rọ tí mo fi ń ṣiṣẹ́, íyẹn táwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní laptop. Ibẹ̀ náà ni mò ń gbé báàgì mi sí. Ǹkan tí table mi, tabili mi ṣe fẹ́nu.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ohun ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ tó yára láti fi bá àwọn èèyàn sọ̀rọ̀, kò dàbí ìgbà kan tí ó jẹ pé ká tó lè bá àwọn èèyàn sọ̀rọ̀. Yo, ó ń pẹ́

Rárá o, rárá o, rárá o. Mi ò tíì fún èèyàn ní ẹ̀jẹ̀rí o. Mi ò tíì fún èèyàn ní ẹ̀jẹ̀rí o, ṣùgbọ́n mo ti, mo ti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀rí nígbà tí mò ń lọ sí kampu NYSC Nàìjíríà.

Android phone Tecno KJ twenty ni fóònù alàgbèéká tí mo ń lò. Two thousand and twenty four ni mo ra fóònù ohun. Company tí mo ń bá ṣiṣẹ́ ló bá mi rà as fóònù tí máa máa ń lò.

Tí bá ti ní ìrìnàjò tí mo fẹ́ rìn, màá fọ aṣọ tí mo fẹ́ gbé lọ, màá lọ̀ wọ́n, màá kó gbogbo ǹkan tí mo nílò bí i ìfọnú, màá kó ọṣẹ ìwẹ̀ kàin-kàin, bàtà, ìyarun. Màá dẹ̀ tí wa lọ sí ibi tí màá ti wọ ọkọ̀ lọ sí ibi tí mò ń lọ. Màá jí láro kùtùkùtù ọjọ́ tí mo fẹ́ rìnrìnàjò oun, màá dẹ̀ lọ síbẹ̀, màá sanwó, màá dẹ̀ bọ̀ sí ojú ọ̀nà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò. Ṣùgbọ́n ó ní ojú ìrànwọ́ àkókò tí mo lè ṣe. Tí èèyàn bá jábọ́ sínú omi, ó dẹrọ àkókò díẹ̀ ń bẹ. Mo mọ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkókò. Ìyẹn, màá gbọ́wọ́ mi méjèèjì sí ní àyà, màá dẹ̀ máa fún, màá mọ tẹ àyà kí omi kó bá lè jáde ní àtẹnu ẹni tó jábọ́ sí inú omi. Tí mo bá rí pé ẹni ẹ̀ kò taji, mo lè gbé ẹnu ko ẹnu ẹniyen kí n fan, kí n fẹ́ atẹ́gùn sí ẹnu onítàn wọn títí tí ẹniyen yóò fi taji. Tẹ ni ò bá taji lẹ́yìn gbogbo ìrànwọ́ àkókò tí mo ṣe, mo mọ pé ẹni ẹ̀ ti gba èkuru lọ́wọ́, èkuru jẹ lọ́wọ́ ẹbọra nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò dáadáa dáadáa dáa. Mo máa ń ṣe ìpè fídíò. Ìpè fídíò jẹ́ ìpè tí a lè fi, oríṣiríṣi application fóònù ṣe. Ékan tó, tó jẹ́ nǹkan lára àwọn application ta lè fi ṣe ìpè fídíò ni WhatsApp.

Mi ò ń kọ ìròyìn níbi ibi iṣẹ́ nítorí mi ò ṣiṣẹ́ ní ibi tí wón ti ń kọ ìròyìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo ń ṣiṣẹ́ ní, um, ilé iṣẹ́ customer service. So a dè máa ń ní àwọn tó máa ń, tó máa ń register lórí, um, ẹ̀rọ ayélujára wa. So tó bá ti, tó bá ti fihàn wípé àwọn fẹ́ bá wa rajà, mo máa ń pè wọ́n.

Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o. Mo fẹ́ràn kí kọrin, mo fẹ́, mo fẹ́ràn kí ń máa kọrin o. Mo ṣe wáyi ní ilé ìjọsìn mi. Èmi ni olórí àti adarí, àwọn akọrin. So mo fẹ́ràn kí, kí máa kọrin gan-an ni. Mo fẹ́ràn orin gan-an, mo fẹ́ràn orin gan-an. Orin máa ń jẹ́ kí n sùn dáadáa. Orin máa ń jẹ́ kí n sùn dáadáa. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí máa kọrin gan-an. Mo sì fẹ́ràn kí, kí máa gbọ́ orin gan-an.

Mi ò fẹ́ràn ijó o. Ah, mo, mo, mo fẹ́ràn rẹ̀ díẹ̀. Ó kan jẹ́ pé mi ò kí n-- mi ò, mi ò mọ̀ án jó. Kò dàbí orin. Èmi mo orin ńkọ. Mo dẹ like kí máa kọ orin but mo like ijó díẹ̀, but mi ò mọ̀, mi ò mọ̀ bó ṣe ń jó, bó ṣe ń jíjó, mi ò mọ̀ án ṣe. Mo dẹ̀ ti gbìyànjú kí n kọ. Ṣùgbọ́n mi ò, mi ò, mi ò, mi ò mọ̀ án jó. Ojú máa ń tì mí bí mo bá ti ní kí n wá jó.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú. So tí a bá ti fẹ́ dá ọkọ̀ dúró, máa wo apá ọ̀tún, máa wo apá tòsí, màá ní kí ọkọ̀ tó ń bọ̀ láti apá ọ̀tún kó dúró, màá ní kí ọkọ̀ tó ń bọ̀ láti apá òsì kó dúró, káwọn, àwọn ọmọ kéékèèké tó n bá fẹ́ kọjá kan kọjá, emi ná dé máa kọjá.

Àwọn ìdójúkọ kan wà tó wà ní ibi iṣẹ́ mi. Ìdójúkọ yẹn ni ọ̀rọ̀ iná iná mọ̀nàmọ́ná. Nítorí pé mo máa ń, mo ń ṣe iṣẹ́ láti ilé. Mi ò kí ń lọ sí ibi iṣẹ́. Ni, mi ò ń wọ mọ́tò lọ sí ibi iṣẹ́, àti ilé ni mo ti ń ṣe iṣẹ́. Tí n bá dẹ̀tì wà ní bá yẹn, máa need i iná mọ̀nàmọ́ná, but iná wa ní Nigeria yìí kò, kò ṣe dáadáa. Wọ́n máa ń se'ná bàṣubàṣu. Ìdójúkọ kan tí mo tún wa ń ní ni Internet, Internet kò easy àti rowó kí ẹeyan fi ra data.

Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára nítorí ibi tá wà ní orílẹ̀ èdè yìí nísinyìí, ibi tó ní agbára ni. Tí èyàn gbudọ̀ bodo ṣàákíyèsí, ti èèyàn bá ń rìn lọ síbi kí ibi, tí èyàn bá ń lọ síbi kí ibi, èyàn gbọdọ̀ mú ohun ọ̀ṣọ́ sára. Ohun ọ̀ṣọ́ tè mi máa ń mú sára ni ọbẹ̀ àti àdá kékeré.

Omi tí mo máa ń mu lójúmọ́ ó pọ̀ tó garawa mẹ́wàá ní iyẹn faifu litres. Ìdí tí mo dẹ̀ fi máa ń mu omi tó pọ̀ báyìí ní eléyìí, mo ṣàkíyèsí pé tí mo bá ń tọ ìtọ̀ mí pọ́n, ó dẹ̀ túmọ̀ sí pé mo ní di tí màá ń mu omi gidi gan. Mo ní di a tí màá ń mu omi lọ́pọ̀ yanturu.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán. Irù fóònù tí mò ń lò, Tecno KJ20, tí n bá ti ṣí application àwòrán mi, mo lè fi bọ́tíìnì volume kó lọ sókè àbí kó wá sísàlẹ̀ kí n fi ya àwòrán tó de máa ń ṣe dáadáa, ó máa ń jáde dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Ibi tí mo ti gba nọ́mbà yìí ni àjọ tó wà fún kíkà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nọ́mbà tí wọ́n dẹ̀ fún mi ni éjì ẹta àrún ẹẹ́fà.

Nígbà tí mo máa ń kẹ́yìn lọ sí ọjà ní ìgbà tí, tí mi ò bá múra àti ra nǹkan tẹ́lẹ̀. Tí mo kan ṣàdéde, ṣàdéde wá rí pé mo nílò nǹkan yẹn, àwọn èèyàn mi dẹ ti lọ tí mi ò bá rán. Ìgbà yẹn mo máa ń fẹ́ lọ sí ọjà.

Orin àwọn ọmọ lẹ́yìn Kristi nì èmi fẹ́ràn kí má gbo. Àwọn orin tó kù yẹn àwọn orin, àwọn orin ọmọ èṣù ni wọ́n. Orin tí èmi fẹ́ràn kí máa gbọ́ ni àwọn orin ẹ̀mí, àwọn orin ẹ̀mí tí àwọn ọmọ lẹ́yìn Kristi kọ. Àwọn orin yìí wọ́n kì ń sọ ìsọkúsọ, wọ́n kì ń ṣe panṣágà ṣàgbèrè nínú ẹ̀.

Tí mo bá fẹ́ dáhùn fóònù níbi iṣẹ́, ó gbọdọ̀ jẹ́ àkókò tí, tí mi ò, mi ò wà nínú iṣẹ́ tí mi ò ṣiṣẹ́ lọ́wọ́. Tó bá jẹ́ pé iṣẹ́ pọ̀ ní orí tábìlì mi, mi ò ní dáhùn fóònù until ó dìgbà tí mo bá tó ṣe tán kí n tó dáhùn fóònù.

Oṣù tí wọ́n bí mi ni oṣù kẹwàá, ọdún-- ọjọ kejìlá, oṣù kẹwàá ni wọ́n bí mi ní ọjọ kejìlá, ọjọ Wednesday ni wọ́n bí mi.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn. Mo ti wà ní ìlú Kwara, ìlú Ìlọrin ní Kwara láti ọjọ́ tó ti pẹ́. Ìlú Kwara ni wọ́n bí mi sí. Ibẹ̀ ni mo ti ka primary àti secondary school. Bẹ́ẹ̀ ni mo tún ti ṣe ìwé ilé ìwé ẹ̀kọ́ gíga. Ibẹ̀ tún ni mo ti tún rí iṣẹ́ tí mo ti ń ṣe iṣẹ́ láti ilé. But mo ní, mo ní létò láti, láti kúrò ní ibi bíbàí kí n máa lọ sí ah ìlú mìíràn bí Èkó.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù, hùn, àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún-un kérésìmesì àti ọdún tuntun. Àjọ̀dún kérésìmesì, ọdún tuntun yí máa ń jẹ́ kí, kí n pàdé àwọn èèyàn tí ó ti pẹ́ tí mo ti pàdé. Mo fẹ́ràn bá ṣe máa ń, bá ṣe máa kó ara wa jọ, tá jẹun, a wo àwòrán, a ṣeré, a ṣe gbogbo nǹkan, nítorí pé ó ti pẹ́ tá rírà wà.

Orin àti àwòrán àti yi, um, géèmù, o ni mo fi máa ń pàrọ̀ ọkàn. Tín bá ti lọ sí ibi iṣẹ́, tó bá ti di pé mo délé tó ti rẹ mí, tí mo dẹ́fẹ́ sinmi ti mo fẹ́ pàrọ̀ ọkàn. Géèmù, orin àti àwòrán fíìmù, o ni mo máa ń fiń pàrọ̀ ọkàn.

Rárá o, mi ò ní gíláàsì oorun. O jú mi ò ní, kò ní, kò nílò gíláàsì oorun. Oorun tó dé mú ní ibi bí báyìí kò ṣe oorun lémálémá.

Fìlà jẹ́ oun tí mi ò fi tara tara gbati ẹ̀, ṣùgbọ́n mo máa ń wọ fìlà nítorí ó ní àwọn aṣọ kan tí mo ní tí mo dẹ̀ ní fìlà tó lọ pẹ̀lú wọn.

Àkókò tí ọ́fìisì mi ṣí ní ago mẹ́sàn-án àárọ̀, ta bá dẹ̀ ti ṣí, ta ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyẹn, ó di ago mẹ́fà ìrọ̀lẹ́ kí a tó ṣetán fún ọjọ́ yẹn.

Bí mo ṣe máa ń rí ìpèsin àwọn ohun èlò ní ìgbà míi, mo máa ń rí wọn lórí ìtàkùn ayélujára. Ìgbà mí, màá kàn lọ sí ibi tí wọ́n ti ń ta àwọn ǹkan ohun èlò.

Ní àṣálẹ, mo máa ń ka ọ̀rọ̀ Ọlọ́run bíbélì. Tí bá, tí bá ti wá ka ọ̀rọ̀ Ọlọ́run tán, mo máa ń wo fíìmù àwòrán lórí kọ̀m̀pútà mi. Tí bá ti wá wo fíìmù tán, máa bọ́ sí orí bẹ́ẹ̀dì, mà á, mà á dáhùn sí àwọn oríṣìíríṣìí àtẹ̀jíṣẹ́ tí àwọn ènìyàn tí ṣe sí mi lórí WhatsApp ni lórí, orí àwọn applications mi. Tí bá ti wá ṣe ìyẹn tán, àwa gbàdúrà máa lọ sùn.

Bí èmi àti àwọn ọ̀rẹ́ mi ṣe máa ń pín owó náà lé lé yìí, a máa mu ibi tí a ti fẹ́ pàdé tí a ti fẹ́ lọ ṣeré. A máa dáa wó lóṣùlòṣù. Tó bá ti di ìgbà táa fẹ́ lọ sí ibi tí a fẹ́ lọ, a wa kó owó yìí. Àwa máa máa ra nǹkan níbẹ̀. Owó ta a dá yẹn, owó ta a fẹ́ fi jẹ nǹkan ni. Tó bá dẹ́sẹ̀ kú, a máa pín mọ́ ara wa lọ́wọ́.

Èdè tí mo fẹ́ kọ́ ni Portuguese. Mo like Portuguese nítorí èdè tí gbogbo àgbáyé àwọn ọmọ ogun tí wọ́n ń sọ ni.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo ti dúró, dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Kódà ó ju ọjọ́ kan lọ. Ó fẹ́ wọ ọdún kan àtàbọ̀, ìgbà yẹn fóònù mi bàjẹ́. Mi ò, mi ò ní fóònù tí mo lè fi wọ ẹ̀rọ ayárabíàṣá.

Òtútù àti ojú ọjọ́ òjò ni mo fẹ́ràn jù. Ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni pé èèyàn rọrùn sùn dáadáa ní ojú ọjọ́ yìí. Tó bá jẹ́ ojú ọjọ́ òru ni, òòrùn. Tẹ bá fẹ́ sùn, ẹ ò ní rí ibi sùn. Tẹ bá wẹ̀wẹ̀ wẹ̀wẹ̀ wẹ̀, ẹ ò ní rí ibi sùn náà nítorí o ru. Oru ó mú ka kan kan, yóò mú lemọ́lemọ́ ni.

Ìyàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni ìyàrá tí, timu timu ta fi ń sùn wa. Ìdí tí mo, tí mo fi láì kí ìyà, ìyàrá yẹn ré. Ibẹ̀ ni mò ń sùn sí tó bá ti rẹ̀ mí. Ibẹ̀ náà ni mo ti ń, mo ti ń ronú, mo ti ń ro wo. Gbogbo nǹkan tí màá ṣe ní ọjọ́ kejì, ìyàrá yẹn ni gbogbo nǹkan tí màá r'ójùtú.

Wákàtí tí mo máa fi ń ṣiṣẹ́ lójoojúmọ́ ni wákàtí mẹ́jọ, tí màá ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti nǹkan bi í aago mẹ́sàn-án, màá pari iṣẹ́ ní aago mẹ́fà ìrọ̀lẹ́. Aago mẹ́sàn-án, aago mẹ́sàn-án àárọ̀ ni. Ìgbà mí ì sì wà tó yẹ pé mo máa ṣiṣẹ́ fún wákàtí mẹ́rìnlá.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba ìméèlì àìwúlò lọ̀pọ̀ yanturu, nítorí mo, mo fi ìméèlì mì lẹ̀ fún oríṣìríṣì, oríṣìíríṣìí ǹkan tó ń lọ ní àwùjọ. Nígbà mí wọ́n á sẹ́ńdì ìméèlì tó wúlò. Nígbà mí ṣì re àwọn ìméèlì aláìwúlò ni ó kún bẹ́ẹ̀ bá mi.

Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Ìdí tí mo fi máa ń fi fáìlì mi pamọ́ sórí cloud ni wipé, nkan lè ṣe fóònù mi, nkan lè ṣe laptop mi. Ṣùgbọ́n tí àwọn fáìlì mi bá wà lórí cloud, mo kàn nídi láti wá sórí ẹ̀rọ ayárabíàṣá ni.

Kò rọrùn o. Kò rọrùn kan-kan. Mo ṣàkíyèsí pé àti darí àwọn ènìyàn ó ṣòro púpọ̀ púpọ̀ nítorí ìkà ọ̀ dọ́gba. Èèyàn méjì tàbí mẹ́ta lè fẹ́ kojú sí ilà oòrùn, káàlò mi kojú sí ibo mi. Ǹkan tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ṣe wọ̀n ní ṣe, ṣe o, kò rọrùn, kò rọrùn láti darí àwọn ènìyàn. Ìgbà míì gan, ó sàn k'éèyàn darí àwọn ẹranko, kọ jọju àwọn ènìyàn kán lọ.

Àkókò ọdún kérésìmesì oun ní mo fẹ́ràn jù. Ìdí tí mo fi fẹ́ràn àkókò ọdún yẹn ni pé gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo àwọn èèyàn tó ti pẹ́ tí mo ti rí àkókò ọdún yẹn ni gbogbo wọn máa padà sílé. Dadi mi mọ̀mí mi dẹ̀ máa dáná tẹ everybody à jẹ.

Mo máa ń rántí àwọn fọ̀rọ̀ àsínà mi. Mo máa ń kọ gbogbo ǹkan sí orí fóònù mi kí n fi bá lè rántí àwọn ọ̀rọ̀ àsínà mi.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo máa ń tan ìkíni lórí fóònù mi. Tí bá ti tan fóònù mi báyìí, ìkíni máa ń jáde. Ohùn nì ikan tó máa ń ṣàkọkọ tó máa ń jáde.

Rárá o, mi ò fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè. Ìdí tí mi ò ṣe fẹ́ràn rẹ̀ ni wípé, àti mi ó dẹ̀ ń loná. Tí iná bá lọ, kò sí bi mo se fẹ́ mí, kò sí bí àwọn èèyàn ṣe fẹ́ tètè rí mi. Yọ jáde, kúrò níbẹ̀. Tí ẹ̀rọ ìgbésókè bá, tó bá ń lọ, tó bá ń ṣẹ́ lọ́wọ́, ojú máa ń fi mí.